Ṣé o ti ṣìnà rí? Á ọ̀pọ̀lọpọ̀ igba mo ṣìnà kódà mo lọ ibi ti o yẹ̀ kí n lọ. Nígbà kan gan-an Oládùúbò tí mo lọ tó jẹ́ pé wọ́n arrest mi, wọ́n sọ fún mi pé ah kí n mo wá sẹ́ ní bíbí. Tọ́ mo ṣìnà, mo ṣà try best mi láti béèrè ọ̀nà kan máa ó sì padà wá wúlò fún mi torí pé ah ah bí béèrè ọ̀nà ó saná.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Kọ́kọ́rọ́ mi, apo mi máa ń fi sí leyin igba tí mo bá fi sí key holder, ojoojúmọ́ ṣì máa ń wà lapo mi. Ọjọ́ tí mo bá wọṣọ tó ní àpò kékeré tó dàbí pé ó fẹ́ dámu mi, ohun tí mo máa ń ṣe ni pé màá fi sínú báàgì ẹ̀yìn tí mo ń gbé lọ ibiṣẹ́.

Kí ni o máa ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Ní òwúrọ̀, tíń bá ji kí gege bi moseṣe àlàyé ní ìdílé ààlọ́ ti máa kó kọ́ lófo owó àti ẹsẹ̀ má sì ṣe àluwalà. Tíń bá wá kírun tán tí mode, má ṣe adùa, má wá gbe onjẹ lenan. Leyin ìgbà tí mo bá dáná tán kí ló kú, leyin ka mura ibísẹ́, máa sì múra bi ísẹ́

Ṣé o máa ń ṣe àtúnlo ǹkan? A waa ma ṣe àtúnlo ǹkan, ọ̀pọ̀lọpọ̀ ǹkan tí ń bá ṣe má jókòó èmi nìkan máa wa ṣe àtúnlo, máa wo kíni ó wrongi kíni mo nílò láti kọrẹ́ctí bí aye ṣe rí nú ẹ̀yin á ṣe àtúnlo, a sì wo owó ló ṣe ń fẹ́ tún ǹkan ṣe. Kì í ṣe pé kí ẹ̀yin kan wá bí ẹrán kò ṣe àtúnlo kankan, kò sì sí correction fún ǹkan kan tí ẹ̀yin fẹ́ ṣe.

Ṣé ọmọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Àá, bí a ti ń tún àwọn nǹkan ṣe ó depend lórí oun tò bá jẹ́. Tó bá jẹ́ electronics ni ní ilé mo lè tún ṣe, tó bá jẹ́ pé àwọn nǹkan ilé ni mo lè tún ṣe. Àmọ́ tó bá jẹ́ pé àwọn nǹkan ìta ni, mi ò rò bí nǹkan tí mo lè tún ṣe dáadáa ni. Iru àwọn power bank foonu nísìnyí mi ò mọ tún ṣe.

Kí ni o máa ń fún wọn ní ìdára ní ibi iṣẹ́? Ọ̀pọ̀lọpọ̀ ǹkan kan ń fún ní ìdára níbi iṣẹ́. Ẹnu pẹ̀lú ká lọ́ bí iṣẹ́ láti àárọ̀ kùtùkùtù, ká wá nù láti géètì dé bí iṣẹ́ ti ṣiṣẹ́, ilẹ̀ ń ga lásán, o tó ní ìdára. Ọ̀pọ̀lọpọ̀ ǹkan kan ń fún ní ìdára, àmọ́ ẹlẹ́ni èyí tó tọ́ mi jù torí pé kí ni wọ́n á rìn ẹ̀mí ẹ fẹ́ bọ̀.

Ṣé o máa ń pàdé àfojúsùn títà rẹ? Àwọn wo ni àfojúsùn títà rarẹ tí o máa ń pàdé? Awon yoruba eleyii o fẹ́ ju agbara mi lọ ó da bi pé a ti dé stage tó jẹ́ pé à, angbe boya àwọn Yorùbá boya Èkìtì wá. Yorùbá lagos, ṣì ṣẹ́ lẹ́mí gbọ̀, tori ni èyí tí àwa mọ̀ dáadáa táa sì ń gbádùn.